Ṣé o fẹ́ràn wà ní òru? À, bó ẹ́niyàn fẹ́ràn bí kò fẹ́ràn, dandan ni kí òru ọ wá. So bó ẹ́niyàn bá fẹ́ràn, bó ẹ́niyàn fẹ́ràn òru, òru a wà, bó ẹ́ fẹ́ràn òru, òru a wà. Òru ni láti sinmi, láti sùn, kí Jésù sì máa gba ìṣàkóso.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Hmm, miọ̀ mo bí mo ṣe máa ń jí ní òwúrọ̀. Ọlọ́run nìkan ṣoṣo ló máa ń jí mi. Ọlọ́run ló máa ń jí mi bí aago márùn bá ti lu. Ọlọ́run á jí mi pẹpẹ pé ọmọ dìde ìlẹ̀ tì mọ́. Ọlọ́run ló máa ń jí mi o. Ọlọ́run ló máa ń jí mi.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́. So wọ́n máa ń kọ ìwé kọ́ ọrùn pẹ̀lú ọwọ́. Mo máa ń fi ọwọ́ kọ orin jáde àti àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń lo ọwọ́ láti fi kọ̀wé.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni pé bí mọ́tò bá yọnu, bóyá kò kíìkì, so màá sì pe àwọn mẹkáníìkì tó mọwọ́ rẹ̀, àwọn ni wọ́n bá mi ṣe.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi dára, torí pé Ọlọ́run fún mi ní oore-ọ̀fẹ́ láti máa ṣe eré ìdárayá èsì ó le tún okun àti agbára mi ṣe, Olúwa sì ń lò ó fún mi, mò ń rí i ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ààà, èèwọ̀, èmi kì í lọ sí ilé olóúnjẹ. Wọ́n máa ń dá iná oúnjẹ mi fún rara mi ni Èmi kì í ra oúnjẹ je níta rárá. Rárá o.

Ṣé o máa ń ṣe yoga? Ìbéèrè yí kò yé mi o. N ò túmọ̀, n ò mọ ìtumọ̀ yoga. Yoga kò sí nínú èdè Yorùbá. Rárá, kò sí yoga ìbáà ṣe yògá tàbí yògá, kò sí nínú èdè Yorùbá. Ìbéèrè yí kò nítumọ̀ rárá.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójúmọ́ kòó o jẹ́ ìgbà tí kò le è dọ́gba. Ìgbà mìíràn le mọ́ ju ẹ̀ẹ̀mẹrin lọ lójúmọ́. Ìgbà mìíràn ó sì le jẹ́ ẹ̀ẹ̀mẹta. Ìgbà mìíràn ó sì le jẹ́ ẹ̀ẹ̀mẹ́fà.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

Báwo ni o ṣe máa rántí àwọn àdéhùn rẹ? Mo ṣe máa rántí àwọn àdéhùn mi nípa pé mo máa ń kọ akọsílẹ̀, mo máa ń kọ àwọn nǹkan sílẹ̀. Ìgbà tí mo bá lọ wo inú ìwé àkọsílẹ̀ mi, ló máa mú mi rántí ọ̀pọ̀lọpọ̀ àdéhùn.